Mo ma ń ṣiṣẹ́ fún wákàtì mẹ́jọ lójoojúmọ́. Láti àkókò 8 dé àkókò 4 ni mo ma ń ṣiṣẹ́ lójoojúmọ́. So wákàtì mẹ́jọ ni. Fun ehn fun meji ojo losu oun ni mo maa n sise.